Àjọ̀dún èyí tí èmi fẹ́ràn jù ọ́n náà ni àjọ̀dún àwọn ẹgbẹ́ ọ̀rẹ́ tí mò ń ṣe. Àjọ̀dún yìí jẹ́ àjọ̀dún tí ó máa ń kó gbogbo wa papọ̀, àwọn tí a jẹ́ ọ̀rẹ́. Èyí tí a ti ń bára wa bọ̀ láti ọjọ́ tó ti pẹ́, tí a sì ń ṣe àǹfààní èyí tó pọ̀ fún ara wa. Ní àsìkò tí a máa ń ṣe àjọ̀dún yìí, ọ jẹ́ àsìkò tí oníkálukú wà, tá a wà ní ilé, tí a sì le yọjú sí ààyè èyí tí a fi ń ṣe àjọ̀dún yìí gbogbo wa lápapọ̀ lákòó rìnjo. Tá ṣe dára yá, tá ṣe àwàdà níwààbá, àwọn ọ̀rọ̀ ìṣítí, ọ̀rọ̀ èyí tí yóò ṣe àǹfààní fẹ́nìkọ̀ọ̀kan wa ńlá ṣiṣẹ́ fúnra wa ní gbogbo àwọn àsìkò náà. Àsìkò yìí jẹ́ àsìkò tí gbogbo wa tá a dáya sọ́tọ̀, tá a pọ́n lé, tá a bọ̀wọ̀ fún, léyì tí ó jẹ́ pé gbogbo wa máa ń gbìyànjú láti rí àrídájú wípé à se ojúṣe èyí tó yẹ ká ṣe lásìkò tó yẹ ká ṣe. Léyì tí yóò ṣiṣẹ́ àǹfààní fún ẹni kọ̀ọ̀kan. Nítorí pé àìtọ́ mọ́gbà tí a tun pàdé. Nítorí ìdi èyìí gbogbo àwọn àsìkò tá a bá mọ́ yìí, a máa ń pọ́n lé gan, a sì máa ń ṣe ètò bí ó ṣe tọ́ àti bí ó ṣe yẹ.